Ṣé o máa ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ṣe ìtọ́jú àwọn ọjà. Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ọjà láàrọ̀, ọjà lọ́sàn, ọjà lálẹ́. Mo máa ń gbálẹ̀, mo máa ń fọbọ́, mo máa ń nu bàtà, mo máa ń ṣe gbogbo nǹkan tí oyẹ kì n ṣe. Ṣé o máa ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ṣe ìtọ́jú àwọn ọjà. Fún ará ilé, fún ará ọta, fún gbogbo ènìyàn tó wà láwùjọ. Ṣé o máa ṣe ìtọ́jú fún gbogbo àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ṣe ìtọ́jú fún àwọn ọjà. Ṣé o máa ṣe ìtọ́jú fún àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ṣe ìtọ́jú fún àwọn ọjà. Ọjà kékeré, ọjà ńlá, kí ibẹ̀ lè mọ́ tónítóní, kí àrùn lè sá kúrò láwùjọ àwọn ènìyàn.

Báwo ni o máa ń ṣe ìdánidúrà? Ìdánidúrà jẹ́ nǹkan pàtàkì láàárín ẹni kan, ẹni méjì, ẹni mẹ́ta, ẹni mẹ́rin. Jùbe èlò, ìdánidúrà, ó jẹ́ bí ìyàn ṣe ń dánidúrà ní pẹ̀lú ọjà láàárín ẹni mélòó, ẹni kan, méjì, ẹni mẹ́ta. Báwo ni a ṣe máa ń ṣe ìdánidúrà? Ìdánidúrà ó jẹ́ nǹkan ta máa ń ṣe ní ẹ̀ẹ̀kan méjì àbí èkẹta. Ìdánidúrà jẹ́ nǹkan ta máa ń ṣe tó máa ń jẹ́ kí nǹkan rọrùn láàárín ènìyàn méjì, mẹ́ta. Ìdánidúrà jẹ́ nǹkan tí èèyàn máa ń ronú sí, tí èèyàn máa fi lè mọ pé báwo ni wọ́n ṣe ṣe, báwo ni o ṣe máa ń ṣe ìdánidúrà. Ìdánidúrà ó jẹ́ nǹkan tí èèyàn ń fẹ́. Ìdánidúrà jẹ́ nǹkan pàtàkì láàárín ènìyàn kan, méjì, mẹ́ta.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Rárá, mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Wákàtí mélòó mo máa ń ní lójoojúmọ́ láti fi ṣiṣẹ́? Wákàtí mẹ́wàá. Mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí mẹ́wàá lọ. Wákàtí jẹ́ aago tí a máa ń fi ń ṣiṣẹ́. Mi ò kí ń ṣiṣẹ́ jù lọ bí mo ṣe fẹ́ ṣiṣẹ́. Ti bá fẹ́ ṣiṣẹ́ ju wákàtí lọ, a ní láti kọ̀wé. Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ju wákàtí lọ. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ tí bá fẹ́. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ tí ì bá fẹ́. Mo máa ń ṣe wákàtí lọ. Iṣẹ́ wákàtí mélòó mo ní? Wákàtí méjì, wákàtí mẹ́ta, wákàtí mẹ́rin mo ní lójoojúmọ́. Mo ní wákàtí mélòó ní ojoojúmọ́ láti fi ṣiṣẹ́. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ rán kankan, lọ́sẹ̀ẹ̀sẹ̀, ní ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta, ọ̀sẹ̀ mẹ́rin.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀? Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn alábáṣiṣẹ́pọ̀ ó jẹ́ àwọn tí ènìyàn n bá ṣiṣẹ́ níbi iṣẹ́. O lè jẹ́ ẹni méjì, o lè jẹ́ ẹni mẹ́ta, o lè jẹ́ ẹni mẹ́rin, o lè jẹ́ ẹni márùn-ún, o lè jẹ́ ẹni ọ̀rẹ́, o lè jẹ́ ẹni oní ibíṣẹ́. Ẹni alábàáṣepọ̀ ó lè jẹ́ ẹni tí ènìyàn fọkàn tán, ẹni tí ènìyàn bá ń ṣepọ̀ ó ní ẹni tí ènìyàn ń fọkàn tán, ẹni tí ènìyàn mọ̀ dáadáa, ẹni tí ènìyàn mọ̀. Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn alábàṣiṣẹ́pọ̀ ó jẹ́ àwọn ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́, àwọn ẹni ńlá, àwọn ẹni tí ènìyàn mọ̀ dáadáa láwùjọ tí ènìyàn ń fọkàn tán, tí ènìyàn lè gbé iṣẹ́ sí lọ́wọ́ ni àwọn alábáṣiṣẹ́pọ̀ máa ṣe ń yàn wọ́n.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ṣé o máa ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́? Owó àfikún jẹ́ owó ta máa ń fi kún ní oṣooṣù, Owó àfikún jẹ́ owó nǹkan ta máa ń fi kún ní oseose. Owó oṣooṣù, bíi ọjọ́ oṣù mẹ́ta, oṣù mẹ́rin, oṣù márùn-ún, ọjọ́ márùn-ún. Ṣé owó òṣìṣẹ́ ta máa ń fún wọn, ṣe o máa ń fi kún? Bẹ́ẹ̀ ni, mo màá fi ń kún. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi owó kún àwọn òṣìṣẹ́ mi. Mo máa ń fi owó kún owó tí mo máa ń fún àwọn òṣìṣẹ́. Mo máa ń fi owó kún àwọn òṣìṣẹ́ mi. Mo máa ń fi owó kún òṣìṣẹ́. Owó tí mo máa ń fún wọn, mo máa fi kún. Owó tí mo máa ń fún wọn, mo máa fi kún lójoojúmọ́, kí nǹkan ba lè rọrùn fún wọn. Bẹ́ẹ̀ ni mo máa ń fi kún. Mo máa ń fi kún lójoojúmọ́. Mo máa ń fi kún owó òṣìṣẹ́ mi.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Bí mo ṣe máa ń ran ènìyàn lọ́wọ́. Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran ènìyàn lọ́wọ́. Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ìrànlọ́wọ́ pé oríṣiríṣi. Ìrànlọ́wọ́ da. Keyan máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn? Ìrànlọ́wọ́ ó dá. Bí mo ṣe máa ń ṣe ìrànlọ́wọ́, ó dá fún àwọn òjọ́, ó dá fún ẹni kan, ó dá fún ẹni méjì. Ìrànwo, mo máa ṣe ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́, èèyàn lè fún wọn lówó, mo lè fún wọn lówó. Kíni won dùn, mo lè fún wọn ní nnkan jíjẹ, nnkan mímu. Bí mo ṣe máa ń ṣe ìrànlọ́wọ́ nìyẹn. Báwo ni o ṣe máa ń ṣe ìrànlọ́wọ́? Ìrànlọ́wọ́ jẹ́ nnkan pàtàkì láwùjọ. Ìrànlọ́wọ́ jẹ́ nnkan tó da. Ìrànlọ́wọ́ jẹ́ nnkan tó da. Ìrànlọ́wọ́ jẹ́ nnkan tó da. Bí mo ṣe máa ń ṣe ìrànlọ́wọ́, ó dá fún ẹlòmíí. Mo máa ń ṣe, mo máa ń lọ síbì kan láàárọ̀, lọ́sàn-án lálẹ́. Mo máa ń jáde, mo máa ń lọ síbì kan. Mo wà nta, mo wà nínú ilé. Bí mo wà ní kékeré, mo wa, mo máa ń fún, mo máa ṣe ìrànlọ́wọ́. Báwo ni o ṣe máa ń ṣe ìrànlọ́wọ́? Ìrànlọ́wọ́ da fún àwọn èèyàn jọ. Ìrànlọ́wọ́ da. Ìrànlọ́wọ́ da fún àwùjọ àwọn èèyàn. Ìrànlọ́wọ́ da. Ìrànlọ́wọ́ da fún àwọn ọmọdé, àwọn àgbàlagbà. Ìrànlọ́wọ́ da fún àwọn ọmọ kékeré, àgbàlagbà. Ìrànlọ́wọ́ da kékeré fún gbogbo èèyàn bí mo ṣe máa ń ṣe ìrànlọ́wọ́. Ó da kí yen máa ṣe ìrànlọ́wọ́ kí àwùjọ lè da. Ó da kí a máa ṣe ìrànlọ́wọ́ kí àwùjọ lè da, kí osise ati osi kó dínkù. Ìrànlọ́wọ́ da kí ìṣe àtosi kó dínkù láàárín àwùjọ. Ìrànlọ́wọ́ da láàárín ìṣe àtosi kó lè dínkù láàárín àwọn ènìyàn. Ìrànlọ́wọ́ da fún àwọn ènìyàn. Mo máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn bí fún wọn ní nǹkan jíjẹ, fún wọn ní nǹkan mímu, fún wọn ní nǹkan tó máa tẹ́ wọn lọ́run. Bí mo ṣe máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn. Mo máa ṣe ìrànlọ́wọ́ fún wọn, fun wọ́n kí máa fún wọn ní nǹkan jíjẹ, nǹkan mímu, nǹkan tó máa tẹ́ wọn lọ́run, nǹkan tó máa múni wọ́n dùn. Bí mo ṣe máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn. Mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn lójoojúmọ́, láàárọ̀, lọ́sàn-án, àsálẹ́. Mo máa ṣe ìrànlọ́wọ́ fún wọn kí inu won ba lè dùn, kí ni wọ́n ba lè dùn, kí ni wọ́n dùn. Mo máa ṣe ìrànlọ́wọ́ fún wọn láàárọ̀, lọ́sàn-án àti àsálẹ́. Mo máa ṣe ìrànlọ́wọ́ fún wọn kí nǹkan ba lè da láàárín àwùjọ. Báwo ni o ṣe máa ń ṣe ìrànlọ́wọ́? Mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún gbogbo èèyàn tí bá mọ̀, àwọn èèyàn tí bá mọ̀, àwọn èèyàn tí mi ò mọ̀. Mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún kí gbogbo nǹkan máa lè da lójoojúmọ́ láàárín àwùjọ bí mo ṣe máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn nìyẹn.

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn wo ni tí mo fẹ́ràn jù wọ́pọ̀? Àwọn ọ̀rẹ́, awọn tí mo fẹ́ràn jù. Àwọn ará, àwọn ẹbí tí mo fẹ́ràn. Wọ́n wà láwùjọ mi. Àwọn ọ̀rẹ́ tí mo fẹ́. Wọ́n wà láàárín ọ̀rẹ́. Àwọn ọ̀rẹ́ tí mo fẹ́. Ọ̀rẹ́ mi ni gbogbo wọn. Bí mo ṣe fẹ́ wọn, ó yàtọ̀. Bí mo ṣe fẹ́ wọn, ó yàtọ̀. Bí mo ṣe fẹ́ wọn, ó yàtọ̀ sí gbogbo àwọn tókù. Mo mo àwọn ọ̀rẹ́. Bí mo ṣe fẹ́ wọn, ó yàtọ̀. Àwọn ọ̀rẹ́ tí mo fẹ́. Àwọn ọ̀rẹ́ tí mo ní. Bí mo ṣe fẹ́ wọn, ó yàtọ̀. Mo fẹ́ wọn yàtọ̀, mo fẹ́ wọn bó ṣe da, bí bó ṣe ti ṣe yẹ. Mo fẹ́ wọn láàrọ́, lọ́sàn, mo fẹ́ wọn lálẹ́. Mo fẹ́ wọn bí mo fẹ́ wọn. Àwọn ọ̀--, àwọn wo ni mo fẹ́ràn jù? Àwọn ẹbí, àwọn ará, àwọn ọ̀rẹ́. Àwọn tí mo fẹ́ràn jù láàrọ́, lọ́sàn-án lálẹ́ nìyẹn. Àwọn tí mo fẹ́ràn jù, tí mo máa n ṣe nǹkan tó wù mí fún. Bí mo lọ láàrọ̀, bí mo lọ lọ́sàn-án, bí mo lọ lálẹ́. Àwọn ẹni tí mo fẹ́ràn jù. Àwọn yẹn gangan ni mo fẹ́ràn jù. Láàrọ̀, lọ́sàn-án àti aṣálẹ́. Àwọn yẹn gangan ni mo fẹ́ràn jù. Àwọn ni ọ̀rẹ́ tí mo ní gangan. Àwọn ni ọ̀rẹ́, àwọn olùbágbé. Àwọn ni ọ̀rẹ́ tí mo ní láàrọ̀, tí mo máa tẹ̀lé lọ ṣiṣẹ́. Àwọn yẹn gangan ni ọ̀rẹ́ tí mo fẹ́. Àwọn ni ọ̀rẹ́ tí mo ní. Àwọn ni ọ̀rẹ́ tí mo fẹ́ láàrọ̀, lọ́sàn-án. Àwọn ni ọ̀rẹ́ tí mo ní. Bí mo lọ, bí mo bọ̀, àwọn ló wà. Bí mo dé, bí mo jáde, àwọn ni. Bí mo dán lójoojúmọ́, àwọn ni ọ̀rẹ́ tí mo fẹ́ ní ojoojúmọ́. Láàrọ̀, lọ́sàn, aṣálẹ́. Awọn ni ọ̀rẹ́ tí mo ní lójoojúmọ́. Àwọn ni ọ̀rẹ́ tí mo ní láàrọ̀.

Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Ice cream jẹ́ ohun dídùn, súgà tó pẹ̀lú nínú ice cream tí mo fẹ́ràn jù. Àwon ohun dídùn tí mo fẹ́ràn jù nínú rẹ̀, ó dùn, ó yàtọ̀ sí àwọn ohun dídùn tó kù. Kí ni mo fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ràn jù. Nǹkan tí mo fẹ́ràn ni ohun dídùn. Kí ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn bó ṣe dùn. Mo fẹ́ràn bó ṣe dùn sí i. Mo fẹ́ràn bó ṣe wà. Mo fẹ́ràn bó ṣe dùn sí i. Lójojúmọ́ bí i wọ́n ṣe wà. Mo fẹ́ràn bó ṣe dùn sí i. Mo fẹ́ràn bó ṣe wà. Mo fẹ́ràn bó ṣe dùn sí i. Mo fẹ́ràn bí ohun dídùn ṣe rí. Mo fẹ́ràn bó ṣe wà sí i. Mo fẹ́ràn bí ohun dídùn yẹn ṣe rí sí i. Mo fẹ́ràn bó ṣe wà sí i. Mo fẹ́ràn bó ṣe wà sí i. Bí mo ṣe fẹ́, mo fẹ́ràn bó ṣe wà. Bí mo ṣe fẹ́ ohun dídùn ẹ ni mo fẹ́. Mo fẹ́ràn bó ṣe wà. Mo fẹ́ràn bó ṣe wà sí i. Mo fẹ́ràn bó ṣe wà sí i. Mo fẹ́ bó ṣe wà sí i. Mo fẹ́ràn bó ṣe wà sí i. Bí mo ṣe fẹ́ orun dídùn rẹ tán, mo fẹ́ ẹ bó ṣe wà. È yi ni mo fẹ́ràn nínú ice cream. Awon adùn tó wà nínú ẹ, mo sì máa mú lójoojúmọ́ láàárọ̀ bí mo ṣe lọ, bí mo ti ń bọ̀, láàárọ̀, lọ̀sán àti àṣálẹ́. Mo fẹ́ràn ohun dídùn ẹ. Mo fẹ́ràn ohun dídùn ẹ láàárọ̀ lójoojúmọ́. Kí ni ohun dídùn tó wà níbẹ̀ ni pé ojoojúmọ́ mo máa rà, ojoojúmọ́ mo máa mú. Kí ni ohun dídùn tí mo ní nínú ice cream? Ohun dídùn tí mo ní nínú ice cream, ó ń yàtọ̀, ó yàtọ̀ síra, ó yàtọ̀ sí kékeré, ó yàtọ̀ sí àwọn oní ńlá, ó yàtọ̀ sí ohun kékeré. Ohun didun eh nipe, oyàto sí gan, oyàto si awon ohun kèkèrè ti mo ma n mu. Oyàto si ohun kèkèrè. Ohun dídùn tí mo máa ń mọ̀. Kí ni adùn tí ó wà nínú ice cream? Adun to wa ninu ice cream ohun odà, oyàto ohun o daàá. Oyàto. Kin mi adun to wà ninu kèkèrè. Adùn tó wà nínú ice cream o jẹ́ nǹkan tó yàtọ̀. Bí mo ti máa ń lọ, bí mo ti máa ń bọ̀, mo bá jáde bí mo máa wọlé, mo bá rà bí mo máa wọlé. Ti mo bà jàdé mo mà n lo ice cream loojo jumò. Kí màá ṣe láàárọ̀, lọ̀sán àti àṣálẹ́, mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Kí ni mo máa ń ṣe lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ láàárọ̀, lọ̀sán àti àṣálẹ́. Kí ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ láàárọ̀, lọ̀sán àti àṣálẹ́. Kí ni mo máa ń ṣiṣẹ́? Kini àdun ti o fèran ninu icecream. Mo máa ń fi adùn, adùn méjì, adùn bọ́tà. Kí ni mo máa ń fi nínú ice cream? Lojoojumo ni o ma n la, mo ma n je lojoojumo ati oun ni mo fèran ju ni nu gbogbo nkan. Adùn ice cream ni mo fẹ́ láàárín àwọn ọ̀rẹ́ tí mo máa ń fún wọn mọ, láàárín àwọn tí mo fẹ́ràn, láàárín láti bí i ti bá jáde nígbà wọlé ni mo máa ń fún wọn mu. Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ó yàtọ̀ síra, ó yàtọ̀ sí àwọn ẹlòmíràn, ó yàtọ̀ sí àwọn adùn ṣúgà, àwọn adùn tó máa ń fẹ́, tí màá ń rà. Àwọn ọ̀rẹ́ máa mú, àwọn ará, àwọn ọ̀rẹ́, àwọn tí mo mọ̀, àwọn tí mi ò mọ̀, wọ́n máa rà. Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream, ó pé oríṣiríṣi. Adùn tí mo fẹ́ràn nínú ice cream ó da yàtọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tó kù, yàtọ̀ sí àwọn ohun jíjẹ tó kù. Adùn ice cream ó yàtọ̀, ó dọ́è daa lára fún ago ara.